In mo wákàtí tí mo máa fi ń wọ ojú ìbòjú lọ́jọjumo Àmọ́ mo máa ń wọ ojú ìbòjú nígbà tí mo bá rí pé afẹ́fẹ́ ń fẹ́, tí afẹ́fẹ́ bá ṣi ń fẹ́ tó bá ti pọ̀ jù ni mo máa ń wọ àbí ti otutu bá pọ̀ tóri pé kọ́ n bá fi máa kọ sí mi ní imú, mo fi máa ń wọ ojú ìbòjú nítorí pé à mi ò fẹ́ràn kí n máa gba nǹkan tí ó dá sí imu àbí tí atẹ́gùn bá dẹ́pọ̀, bá yá tí ẹfin bá pọ̀

Ó ti pẹ́ tí mo ti gbẹ̀yìn kọ ìgbẹ́kẹ̀lé iṣẹ́ torí ẹ̀mí jẹ́ ẹnìkan tí ó máa ń mú ṣèmi lókun lókun tí mo dẹ̀ ń mú ní pàtàkì. Torí ìdí èyí, mo máa ń ṣe ǹkan tó jẹ́ kí n ṣe níbi iṣẹ́ ní àsìkò tó jẹ́ kí n ṣe, mio dẹ̀ kí n ṣe ju agbára mi lọ torí àwọn òǹṣẹ̀ yen máa ń gbẹ̀ fún wa ni ní òrè kórè. A dè máa ń ṣẹ́ sí bàbá ṣe rì í ṣe? A dè máa ń wo bàbá ṣe ṣe.

Bẹẹni mo máa ń wà ní oru, a máa kí ń ṣe ní ojoojúmọ́ ní ẹkọ ọkàn náà ni, kí ṣe nǹkan tí ó dẹ máa n pẹ́. Ẹka kan nígbà mí, ni mo máa ń wà ní òru, àmọ́ nítorí pé èèyàn gbọ́dọ̀ mọ ǹkan tí èèyàn n ṣe, èèyàn dẹ gbọ́dọ̀ mọ bí aiyé ṣe ń lọ kí ṣe dandan ki èèyàn ṣà má ṣe kíni yẹn ni òru gangan.

À nígbà tí mo kẹ́yìn fọ̀wọ́ ti pẹ́ díẹ̀ torí èmi fẹ́ràn kí n máa kẹ́yìn ṣe nǹkan tí n bá ń ṣe. Mo fẹ́ràn kí n máa rọkọ ṣe ohun kan tí ó bá yẹ kí n ṣe, kí n lè máa ṣe bó ti tó àti bó ṣe yẹ. Torí náà mi kí n kẹ́yìn ìfọ̀wọ́ ẹni kankan, mo máa ń ṣe níbí, máa ṣe lágbára tó bó ti ṣẹ jẹ kí n ṣe iṣẹ́ ni mo ṣe máa ń ṣe.

Mi o fẹ́ràn láti lọ sí ilé ìṣẹ̀nbáyé, nítorí ẹni àwọn tó bá máa ń lọ síbẹ̀ yẹn, ó tún ní ǹkan tí wọ́n máa ń rò sí èèyàn, nítorí pé kí ṣe ibi tí èèyàn kan máa ń ṣàdédé lọ bí ibi tí èèyàn máa ń kanjú lọ àbí ibi tí èèyàn máa ń lọ ní gbogbo ìgbà. Èèyàn gbọdọ̀ máa mọ ìgbà tí èèyàn ó lọ àti ǹkan tí èèyàn fẹ́ lọ ṣe ní ibẹ.